Bí mo ṣe máà ń kọ jú ìdènà ọkọ̀ ni wípé lákọ̀kọ́ màá ríi wípé mo wo àkókò tó dára. Nígbàtí àwọn ènìyàn ò tí lè kúrò nínú ilé, màá tètè kúrò nínú ilé. Nítorí wípé tó bá ti ń di ìgbà tí gbogbo ènìyàn bá fẹ́ má kúrò nílé tàbí fẹ́ má kán jùlọ ibi iṣẹ́ a má dì àwọn ìdènà kọ̀ọ̀kan má má wà nínú ọkọ̀. Nítorí idi e yí, mo má ń tètè kúrò nínú ilé láti kọ jú adojú kọ àwọn ìdènà yìí. Bí mo ṣe má ń dojú kọ ìdènà ọkọ̀ lè yìí, lati tete, mo má ń tètè kúrò nínú ilé láti ríi wípé mo yára láti má bọ́ sínú ìdènà ọkọ̀.

Mo máa ń rántí àwọn àdéhùn mi nípa fífi, ẹ́, ìrántí sí orí ẹ̀rọ ìléwọ́ mi. Ní mọ́, ní ọ̀pọ̀ ọgbà, tí n bá ti ṣe ìyè, à tí àwọn, ẹ́, ẹ̀rọ àgbélọ́wọ́ yìí tó bá ti dún, màá ti rántí wípé mo fẹ́ fún dáadáa ní ǹkan. Fífi ìrántí sí orí ẹ̀rọ àgbélọ́wọ́ mi, ó máa ń jẹ́ kí n rántí àwọn àdéhùn àbí àwọn ohun, ohun tí mo bá fẹ́ ṣe. Bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi rí, fífi ìrántí sí orí ẹ̀rọ àgbélọ́wọ́ mi ni mo ṣe máa ń rántí àdéhùn mi.

Bẹ́ẹ̀ni, lọ́pọ̀ ìgbà mo máa ń pàdé, mo máa ń pàdé àwọn àfojúsùn títà mi, ọ̀pọ̀ ìgbà ni mo máa ń lọ kúrò ní àwọn nǹkan tó yẹ kí n ṣe ní àwọn tí ara tó yẹ pé màá lọ wo bí màá ṣe pàdé àfojúsùn yìí. Ìdáun mi ni pé bẹ́ẹ̀ni mo máa ń pàdé àwọn àfojúsùn títà mi.

Báwo ni o ṣe máà ń darí àwọn òṣìṣẹ́? Bí mo ṣe máà ń darí àwọn òṣìṣẹ́ ni wípé mo máà ń rí i dájú wípé mo fi ìfẹ́ bá wọn lù. Nítorí wípé ibi tí ò bá ti sí ìfẹ́ kò sí àwọn nǹkan kan gidi tó lè jáde. Mo máà ń darí wọn pẹ̀lú ìfẹ́ láti tọ́ wọn sọ́nà ní àwọn nǹkan tó tọ́ àti nǹkan tí ò tọ́ tán bá ṣé. Bí mo ṣe máà ń darí àwọn òṣìṣẹ́ mi nìyẹn. Mo máà ń fi ìfẹ́ àti ọ̀yàyà bá wọn lo láti bá wọn rí, láti rí mọ̀ wípé dájú wípé inú wọn dùn ní àsìkò tí wọ́n bá wà níbi iṣẹ́. Torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa máa lọ ibi iṣẹ́ ṣùgbọ́n inú wọn ò ní dùn. Inú ẹni tí ò bá dẹ̀ dùn kò sí bó ṣe fẹ́ ṣe iṣẹ́ tí ó máà ń mú ẹni dùn. Bí mo ṣe máà ń darí àwọn òṣìṣẹ́ mi nìyẹn. Mo máà ń rí i dájú wípé inú wọn dùn nígbà kúgbà tí wọ́n bá wà ní ẹnu iṣẹ́. Mo dà máà ń rí i dájú pé mo dùn wọn nínú láti máa fún wọn ní àwọn ẹ̀bùn kéékèèké lóríṣiríṣi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń ṣe ìrànwọ́ ìrànlọ́wọ́ àkọ́kọ́. Mo máa ń ṣe ìrànlọ́wọ́ àkọ́kọ́ bí láti rí i dájú wípé ẹni tó nílò ìrànwọ́ yìí ó rí ìrànlọ́wọ́ yìí gbà dáadáa bí mo ṣe máa ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ léle yi.

Mo máà ń gba iyìn nípa kí a má a fún mi ní ǹkan tàbí ká má a sọ̀rọ̀ dáradára sí mi nítorí wípé kò sí ẹni tí a máa sọ̀rọ̀ dáradára sí tí inú rẹ̀ ò ní dùn. Ti mo máa ń fẹ́ gba iyìn nípa ọ̀rọ̀ inú àbí nípa ìhùwàsí àbí nípa àwọn ẹ̀bùn lóríṣiríṣi bí mo se fẹ́ bí mo ṣe máa ń gba iyìn ní èyí.

Láìmóye ìgbà ni àwọn fóònù mi máa ń gbóná. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti tan data mi kalẹ̀ tàbí tí mo bá bẹ̀rẹ̀ sí ní gba ìpè lórí fóònù yìí, tàbí tí mo bá ń wo àwọn ẹ̀rọ ayélujára bí ajere tàbí àwọn social media yìí, àwọn ìgbà yìí fóònù mi máa ń gbóná gan, láma dà bi ẹni wípé ó fẹ́ jóni lọ́wọ́. So áìmóye ìgbà ni fóònù mi máa ń gbóná. Fóònù mi ó máa ń gbóná dáadáa láìmóye ìgbà lójúmọ́.

Bẹ́ẹ̀ni, mo ní ìfẹ́ sí iṣẹ́ mi. Mo ní ìfẹ́ sí ètò láti fẹ́ iṣẹ́ mi sí ìlú ibòmíràn, nítorí wípẹ́ tí ènìyàn bá lọ sí ìlú ibòmíràn, a máa ní àǹfààní láti mọ ìlú náà àti láti rí bí àwọn ǹkan se ń lọ déédé. Só ìdáhun mi ni pé bẹ́ẹ̀ni mo ní ìfẹ́ sí ètò láti fi iṣẹ́ mi sí ìlú, ìlú mìíràn.

Dídáàbòbò ààyè kankan lórí Íńtánẹ́ẹ̀tì, ó ṣe pàtàkì gan ni. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ní àkóbá nípa èyí. Bí mo ṣe máa ń dàbòbò ààyè kankan mi ni wípé ma ríi wípé àwọn nǹkan tí kò yẹ kí n fi sí orí Íńtánẹ́ẹ̀tì mi n ò ní fi síi. Àwọn tó bá yẹ kí n fi sí orí Íńtánẹ́ẹ̀tì máa mọ̀ á fi síi. Ṣùgbọ́n lọ́pọ̀ igbà àwọn tí ó bá ṣe àwọn nǹkan tó ṣe pàtàkì fún mi jùlọ mi ò kì í fi sí orí Íńtánẹ́ẹ̀tì. Àwọn nǹkan tó ṣe kókó, àwọn tí àwọn nǹkan tí mo mọ̀ wípé kò ní àkóbá tàbí kò ní ìjàǹbá fún mi, àwọn nǹkan mọ̀ máa ń fi sórí Íńtánẹ́ẹ̀tì. Bí mo ṣe máa ń dàbòbò ààyè mi ní àwọn ààyè kọ̀ọ̀kan mi ní ẹ̀yìn ni orí Íńtánẹ́ẹ̀tì nítorí wípé ó léwu gan ni.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn. A mọ àwọn àlọ́ yìí àti ẹ̀ máa wọ́pọ̀ ní ayé ìgbà kan ṣùgbọ́n nísin íńtánẹ́ẹ̀tì ti ba ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lọ. Àwọn àlọ́ apanilẹ́rìn yìí ni àwọn baba àti ìyá wa tó máa ń pa fún wa nígbà tí ilẹ̀ bá ti ṣú tí gbogbo wa sì máa rẹ́rìn ín kéékéé. Ṣùgbọ́n nísin íńtánẹ́ẹ̀tì yìí ó ti da ọ̀pọ̀lọpọ̀ ohun rú, ó ti kọ ẹ̀yìn baba sí ìyá, ó ti kọ ẹ̀yìn ọkọ sí aya, ó ti kọ ẹ̀yìn àwọn ọmọ sí àwọn òbí. Àwọn àlọ́ yìí ó jẹ́ àwọn nǹkan pàtàkì tó jẹ́ pé ó má a ń mú àwọn ìyá àti àwọn baba àti ẹbí, ó má ń so wọ́n pọ̀ ní ayé ìgbà yẹn. Ṣùgbọ́n nísin ńtánẹ́ẹ̀tì ti gba gbogbo rẹ̀ jẹ. Ìdáhùn mi ni wípé bẹ́ẹ̀ni mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn.

Ìgbà mìíràn mo mọ̀ ṣùgbọ́n mi ò mọ̀ púpọ̀ nípa bí a ti ń ka àwòrán ilé. Nítorí wípé kíkà àwòrán ilé a máa ní wípé ó ní àwọn tí wọ́n mọ̀ nípa rẹ̀ dáadáa. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò mọ̀ bí wọ́n ṣe ń kà nípa àwòrán ilé. Kódà mi ò mọ ibi tí à ń kà sé ṣùgbọ́n àwọn tó ń ṣiṣẹ́ èyí wọ́n mọ̀ dáradára nípa. Nítorí pé kì í ṣe iṣẹ́ mi ni èyí, mi ò mọ̀ bí a ti ń kà nípa àwọn àwòrán ilé.

Ìlànà ìpolówó mi dá lórí fífi ẹ̀rọ ayélujára polówó. Nítorí wípé ìpolówó láìsí ẹ̀rọ ayélujára nísìn bi ìgbà tí ẹni bá n tan ara rẹ̀ jẹ ni. So ìlànà ìpolówó mi ni lí lo ẹ̀rọ tí wọ́n pẹ̀ ní social media, àwọn google àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe ìpolówó ọjà mi. Nípa ìdí èyí àwọn ènìyàn wọ́n á lè mọ àwọn nǹkan tí mò ń ta. Ìgbà míràn má tí ẹ máa polówó lórí WhatsApp. So bí ìlànà ìpolówó mi ṣe lọ ni èyí.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Gbogbo ìgbà gan tí mo bá bá jáde, mo máa ń wọ ago ọwọ́ nítorí wípé tí mo bá jáde tí mi ò bá wọ ago ọwọ́, a máa dàgbé ní wípé mi ò tẹ́tí múra tán rárá. Bẹ́ẹ́ni wípé ìmúra mi kò tí ì pẹ́ rárá ni. Ìdí èyí ó máa ń jẹ́ kí ń wọ ago ọwọ́. Gbogbo ìgbà tí mo bá lè ti wọ ago ọwọ́, inú mi a máa gùn, ara mi a máa yá gágá. Bí èni wípé a gbé oúnjẹ tuntun fún mi. Ìdáhùn mi ni wípé bẹ́ẹ̀ni mo máa ń wọ ago ọwọ́. Mo sì fẹ́ràn láti máa wọ ago ọwọ́ nígbàkugba tí mo bá ń jáde àbí ti mo bá ń lọ sí ibikíbi.

Bí mo ṣe ma ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ ni wípé mó maa ń wo ènìyàn tí ara rẹ̀ balẹ̀, tí ẹ̀eyàn lè bá sọ̀rọ̀ tó máa gbọ́. Ẹnikẹ́ni tó bá ní etí gbígbọ́ tí ó dẹ̀ ní ọ̀yààyà, mo máa fẹ́ láti bá wọn ṣiṣẹ́ nítorí pé àwọn ènìyàn yìí tí o bá bá wọn sọ̀rọ̀, wọ́n á gbọ́, wọ́n á rí àṣìṣe wọn, wọ́n á rí ibi tí wọ́n ti lè ṣe àtúnṣe. Ṣùgbọ́n ẹni tí ó bá ní ẹlẹ́tí ikú tàbí tí ò kí n rẹ́rìn tó dẹnu sísun àti ìgbà tí inú rẹ̀ dùn àti ìgbà tí inú rẹ̀ ò dùn ni ó máa sunù pọ̀. Orú àwọn ènìyàn yìí mi ò kín fẹ́ wọn ní agbègbè àti ṣiṣẹ́ nítorí wípé tí àwọn oníbàárà bá dé tó bá rí wọn tó ń di inú sísun, wọ́n lè máa rò wípé bóyá àwọn ni wọ́n ń bínú sí àbí inú wọn ò dùn sí wọn. Ṣùgbọ́n ẹni tó bá lọ́yààyà bí oníbàárà ti dé tó ti rẹ́rìn tó ti bá wọn sọ̀rọ̀ tó ti wúyáyá mọ́ wọn, inú oníbàárà yìí inú rẹ̀ á dùn láti fẹ́ rà ǹnkan àti láti padà wá. Ìdí èyí tí mo fi ma ń yan àwọn ènìyàn tí inú wọn bá dùn tí ara wọn yá gágá tí wọ́n dẹ̀ ní etí gbígbọ́ tí wọ́n ní ọwọ́ ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn yìí mo fẹ́ràn láti máa gbà sí i la, láti ma gbà sí bá, bá gbà sí iṣẹ́, àbí láti máa bá ṣiṣẹ́ pọ̀.

Mo jẹ́ mo fẹ́ràn ọjọ́ ajé. Ọjọ́ ajé jẹ́ ọ̀kan nínú ọjọ́ tí mo máa ń mo fẹ́ràn jù nítorí wípé ọjọ́ yìí ó jẹ́ ọjọ́ tí ọjà máa ń yá dáadáa. Mo fẹ́ràn ọjọ́ yìí nítorí wípé inú mi máa ń dùn ni wípé a bọ́ sí ọ̀sẹ̀ tuntun. Ìdí nìyí ni tí mo fi fẹ́ràn ọjọ́ ajé.

Bẹ́ẹ̀ni, mo máà ń ṣe àwọn àtulò ǹkan. Mo fẹ́ràn láti máa ṣe àwọn àtulò ǹkan nítorí pé bí mo ṣẹ̀ lè pa owó mọ́ ní èyí, mi ò fẹ́ràn láti máa lo owó yàfùn yàfùn. Tí mo bá lo ǹkan máa ma tútù lòó nítorí ìgbà mìíràn má de máa pa àwọn ǹkan wọ̀nyí mọ́ dáradára. Ìdáhùn mi ni pé bẹ́ẹ̀ni mo máa ń ṣe àtulò àwọn ǹkan.

Ìwà ìṣòwò ọ jẹ́ ǹkan tí o ṣe pàtàkì nínú ayé oníṣòwò. Oníṣòwò tí ìwà rẹ̀ ò bá dára, kò sí oníbàárà tí yóò má a yà sí iwájú rẹ̀. Nítorí idi eyìí, àwọn oníbàárà mi mo má a ń gbé wọn lárugẹ, mo ma ń kí wọn, mo ma ń yàn wọ́n, mo ma ń fẹ́ràn láti má a dáwàdà pàpá nígbà tí àwọn oníbàárà mi bá wà. Àwọn ẹlòmíràn wọn a má a bá wọn ṣe ra nǹkan, wọ́n a díjú pọ̀ bí ẹni wípé ẹ̀yàn fẹ́ yá nǹkan yẹn lọ́wọ́ wọn. Rárá o, èmi o kín ń ṣe bẹ́ẹ̀. Ìwà ìṣòwò mi ò dá tó bẹ́ẹ̀ gẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà mi wọ́n láti di ará ilé tàtí ṣe di ọ̀rẹ́ nípa ìwà ìṣòwò mi. Bí ìwà ìṣòwò mi ṣe rí ní èyí, ó dára púpọ̀.